Rárá o, mi ò fẹ́ràn jímọ̀ra oúnjẹ ní òpópónà. Nítorí pé ó jẹ́ ǹkan tó ta bùkù fún iru èèyàn tí mo jẹ́, fún gbajúmọ̀ mi láti máa ra oúnjẹ ní òpópónà. Mi ò kí ń ra oúnjẹ ní òpópónà, màá rí i dájú pé mo jẹ ohun kí n tó kúrò nílé, mo sì gbé oúnjẹ lọ́wọ́ tí mo bá lọ sí ibi iṣẹ́ tí màá jẹ tó bá di ọ̀sán láti dènà rira oúnjẹ ní ojú pópó.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lílu ọ̀ṣọ́ púpọ̀. Gẹ́gẹ́ bí ipo tí mo wà ni ẹnu ìṣẹ́, mo máa ń lo ọ̀ṣọ́. Yálà mo ń jáde lọ síbi iṣẹ́, mo ń lọ sí òde afẹ́ àbí mo ń lọ sí ibi àkójọpọ̀ àwọn ènìyàn, mo máa ń lo ọ̀ṣọ́. Ọ̀ṣọ́ bíi ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ọrùn àti bí turari sára. Mo fẹ́ràn kí mo lo ọ̀ṣọ́ lọ́pọ̀lọpọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ètò ǹkan dáradára. Yala, ètò nípa bí a ti ṣe ń kó owó jọ àbí ètò nípa bí a ti ṣe ń gbé ayé. Gẹ́gẹ́ bí mo sì jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn ènìyàn sì wá máa ń bá mi láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa bí a ṣe ń ṣe ètò ǹkan fún àwọn ọmọ ilé ìwé.

Mo, mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ọjọ́ Sunday, ìyẹn ní òpin ọ̀sẹ̀ ní ọjọ́ ìsinmi. Màá rí dájú pé mo ṣe ìmọ́tótó ilé, ìmọ́tótó àyíká àti ìmọ́tótó mọ́tò mi ní ọjọ́ ìsinmi fún ọjọ́, fún láti mọ lè dènà, a dá dúró. Nígbà tí mo bá bẹ̀rẹ̀ ìṣe mi fún ọ̀sẹ̀ tuntun, màá rí dájú pé mo ya ọjọ́ ìsinmi sí mímọ́ láti fi ṣe ìmọ́tótó ilé àti ara mi.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Nígbà tí afárá, afárá tó, tó, tó, tó da ìlú wa àti ìlú tó tẹ̀lé wa papọ̀. Nígbà tí afárá náà já, kò sí ọ̀nà mìíràn láti lọ sí ìlú kejì. Ìlú kejì sì jẹ́ ìlú tí mo ti máa ń ṣe ọrọ̀ ajé mi. Kò sí ọ̀nà àbáyọ fún mi láti wọ ọkọ̀ ojú omi. Fún ìdí èyí, mo ti wọ ọkọ̀ ojú omi rí bí oṣù mẹ́ta sẹ́yìn.

Ìlànà ìpolówó mi, mo fẹ́ràn kí n mo polówó ọjà mi lórí ayélujára gẹ́gẹ́ bií, mo sì máa fẹ́ràn gẹ́gẹ́ bí Facebook, YouTube àti X. Ona yìí jẹ́ ọ̀nà gbóògì tí mo máa ń fi ṣe ìpolówó ọjà mi tí àwọn èèyàn sì máa ń ra ọjà lọ́wọ́ mi lati orí ẹrọ ayélujára dáradára.

Àkókò pẹ̀lú ẹbí mi ọ jẹ́ àkókò tó ṣe pàtàkì sí mi púpọ̀ nínú ìgbésí ayé mi. Lẹ́yìn tí mo bá ti parí iṣẹ́ òòjọ́ mi, mò ń bọ̀ wálé, màá rí dájú pé mo fi àkókò tó kù sílẹ̀ fún àwọn ẹbí mi láti lè fi ọ́nú hàn àti láti mọ ìwà tí àwọn ọmọ mi ń wù nílé. Àyà, àyà, àgbejà ní ọjọ́ ìsinmi. Mo fi ọjọ́ Sátidé àti ọjọ́ Sọ́ńdè sílẹ̀ láti lò pẹ̀lú àwọn ẹbí mi. Kódà tí mo bá ń jáde ní ọjọ́ náà, màá rí dájú pé a jọ jáde pẹ̀lú àwọn ẹbí.

Mo ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú olórí iṣẹ́ mi because olórí iṣẹ́ mi ó jẹ́ èèyàn tó fẹ́ràn mi dáadáa, ó sì jẹ́ èèyàn tó ní, tó ní ìgbìyànjú gẹ́gẹ́ bí olórí ilé iṣẹ́ fún idí ẹ̀ yìí, Ìbáṣepọ̀ èmi àti ẹ̀ ò dán mọ́rán mọ́rán mọ́rán, ó sì jẹ́ ẹni tó ní ìfẹ́ sí mi tí èmi náà sì nífẹ̀ẹ́ sí dáadáa.

Mo ṣètò agogo ìjí mi sí aago mẹ́rin àbọ̀. Ìdájí, ní aago mẹ́rin àbọ̀ yìí ni màá ti bẹ̀rẹ̀ sí í ṣe àwọn iṣẹ́ ilé láti mọ́ le kó ipa lára bá mi àti pé láti jẹ́ kí n jẹ́ ẹni tó máa dé ibi iṣẹ́ ní àkókò. Mo ṣe àkókò yìí láti ṣe ìbẹ̀rẹ̀, lórí tó bá di ibi aago márùn-ún, màá lọ kí irun gẹ́gẹ́ bí Mùsùlùmí, tí mo bá dé, màá jẹun, màá rí pé mo múra, mo bọ́ sínú ọkọ̀ mi tí mo ń lọ sí ẹnu iṣẹ́ mi.

Mo máa ń dáhùn fóònù níbi isẹ mi láì ṣe ìpalára fún àwọn nǹkan tó kù. Ó yá, yálà kí n ṣe ìpalára fún àwọn tájọ́ ń ṣiṣẹ́ nípa dídáhun ìkọ̀kọ̀ olùni àbí kí n ṣe ìpalára fún isẹ ará temí ná. Fún ìdí èyí, mo wá ẹ̀rọ pélébé tí màá fi sí etí mi láti má le dá isẹ mi dúró àti láti má le ṣe ìdádúró fún àwọn tá jọ ń ṣiṣẹ́

Bẹ́ẹ̀ni, mò ń wo gíláàsì dáradára. Ó jẹ́ ǹkan tí mo máa ń wò láti ṣe àtúnṣe sí ara mi. Nítorí èyí, mo ní gíláàsì ni ọ̀pọ̀lọpọ̀. Mo ní ní inú mọ́tò mi, mo sì ní ní inú yàrá mi. Kódà mo ní eléyìí tí mo máa ń lò ní inú balùwẹ̀. So, mo ní ìfẹ́ sí gíláàsì dáradára.

Mo fẹ́ràn ìmole òwúrọ̀ gidi gan, torí pé ìmole òwúrọ̀ ọ jẹ́ ìmole tó máa ń wá ló tútù. Mo fẹ́ràn rẹ̀ ju ìmole ìrọ̀rẹ́ lọ. Imọlẹ owurọ o jẹ imọlẹ to ba mi lara mu. To jẹ pe ti ba si jade ti mo ba wo oju ọjọ ni imọle owurọ. O jẹ́ ojú ọjọ́ tí mo nífẹ̀ẹ́ sí tó sì rẹwà dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ẹbí mi tó wà ní abúlé wa. Ajaja. Nígbà yìí tó jẹ́ pé ìyàwó mi kò sí ní orílẹ̀ èdè tí mo wà. Màá rí dájú pé ní àárọ̀ àti ní alẹ́ mo ṣe ìpè fídíò láti rí ojú rẹ̀ àti láti rí àwọn ọmọ mi.

Bẹ́ẹ̀ni, wifi mi yára dáradára. Because mo yàn wifi tó dára láàyò láti máa lò nítorí pé mọ ní di mọ ní ó jẹ́ ẹni tó fẹ́ràn wifi tó lá to yára dáradára láti má lè ṣe àdádúró ọ̀tàkò fún ìṣe mi gẹ́gẹ́ bí iṣẹ́ ayélukára ayélujára tí mò ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń jìyàn dáradára. Nígbà tí mo bá mọ̀ pé èèyàn ń sọ ọ̀rọ̀ tí kò ní ìtumọ̀, màá yára bá jìyàn. Màá sì jìrí pé dájú pé mo jìyàn pẹ̀lú ẹ̀rí tó mọ́ yàn lórí láti fún un ní ẹ̀rí láti fi gbé ṣubú lórí ibi tó dúró sí. Màá fẹ́ràn kí n mọ̀ jíyàn dáradára yálà láàárín ilé-iṣẹ́ nípa iṣẹ́ tí mò ń ṣe àbí nípa ohun tó ń ṣẹlẹ̀ ní àárín ìlú.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nípa kí ń wo ibi tí ìṣòro wọ́n kù sí. Kò ń ṣe gbogbo ìrànlọ́wọ́. Èmi ò rí pé gbogbo ìrànlọ́wọ́ ni mo ní dí lójá mọ́ kí ń fún èyàn lówó. Ìrànlọ́wọ́ mi wà nípa ìmọ̀ràn tí mo lè fún yàn, ìrànlọ́wọ́ mi wà nípa ìtọ́sọ́nà tí mo lè fún yàn. Màá wo dájú pé ibi agèdé tí èyàn kù sí, màá sì ṣe ìrànlọ́wọ́ fún yálà kí ń fún ní ìmọ̀ràn, àbí tó bá jẹ́ tówó, màá fún ní owó láti fi ràn lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé dára dára. Ípa ìwé nípa ìṣe mi, màá kà á láti ṣe àgbéga fún ara mi lẹ́nu iṣẹ́. Mo sì máa ń ka ìwé nípa News láti ka ìwé ìròyìn tó jẹ́ ìwé ìròyìn ìlú mi àbí ìwé ìròyìn àgbáyé. Mo fẹ́ràn kí n máa ka ìwé dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ẹyin jíjó dáadára. Mo máa ń jó tí a bá ní ìyàwó àbí a ń ṣe àjọṣepọ̀ àbí àjọ̀dún ìparí ọdún àbí tí a bá ń ṣe ọdún. Mo fẹ́ràn kí n máa jó dáradára láti fi ṣe eré ìdárayá àti láti fi mú àwọn ènìyàn tó wà ní agbègbè mi dúró.